Ṣé o má ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Òrò tí ó wà ní bíbàí nìyẹn, tí ó dẹ̀ tún mọ̀ síwípé, ṣe èèyàn lè ṣiṣẹ́ ju wákàtí lọ. Wákàtí yẹn kẹ́re, ó lè jẹ́ wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ. Ṣé èèyàn lè ṣiṣẹ́ ju wákàtí kan lọ tàbí ju bẹ́ẹ̀ lọ?

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Eléyìí ibéèrè ní eléyìí. Wọ́n ń béèrè lọ́wọ́ ènìyàn pé how is his, um, his relationship between him, between the person and his boss at work. So báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Òrò tí o wa ń bí bai niyẹ.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ìbéèrè ni èyí náà. Ṣé o máa ń sùn ní ọ̀sán? Do you sleep in the afternoon? Like do you take nap in the during the afternoon, during the day. Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ṣé o máa ń sùn ní ọ̀sán?

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Ice cream jẹ́ o nǹkan nínú àwọn oúnjẹ tí ó máa ń tutù tó sì ní adùn ṣúgà nínú tí ó dùn tó sì máa ń tutù lẹ́nu. So kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? What do you like about ice cream? What is the sweetness that you like about ice cream? Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream?

Ṣé owọ gíláàsì? Ṣé o wọ gíláàsì? Ṣé ènìyàn wọ gíláàsì? Gíláàsì ni glasses. Ṣé ènìyàn-- ṣe owọ glasses? Ṣé do you wear glasses? Ṣé ènì-- ṣe o wọ glasses? Ṣé owọ glass? Do you wear glasses?

Kí ni o máa ṣe ní òwúrọ̀ kankan? Kí ni o máa ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Correction. Kí ni o máa ṣe ní àràárọ̀? Àbí kí ni o máa ṣe tí o bá ti jí làárọ̀?

Ṣé o fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ṣé o fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ tàbí ìmọ̀lẹ̀? Ṣé o fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Do you like sunrise or sunset? Ṣé o fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́?

Data tó máa lò lọ́sọsẹ̀ pọ̀ tó. Correction: Data tó máa lò lọ́sẹ́ osẹ̀ pọ̀ tó. Data tó máa lò lọ́sẹ́sẹ̀ pọ̀ tó mélòó. Data tó máa lò lọ́sẹ̀ lọ́sẹ́sẹ̀ pọ̀ tó. Data tó máa lò lọ́sẹ́sẹ̀ pọ̀ tó.

Kí ni o máà ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Kí ni o máà ń ṣe ní ìgbà tí òjò bá ń rọ̀? Ó di, ó depend lórí nǹkan tí òjò bá kámọ̀ mi ní ọwọ́. Tí mo bá ń ṣiṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ tí mò ń ṣe ní abẹ́ ìbòji, mà á ṣì máa ṣiṣẹ́ mi lọ ni torí òjò kò ní dá mi dúró. Ṣùgbọ́n tí mo bá ṣiṣẹ́ tí ó wà níbi tí òjò ti má máa pa mí, mà á bọ́ sí ibòji níbi tí òjò kò tí ì ní pa mí. Kí ni o máa ṣe ní ìgbà tí òjò bá ń rọ̀?

Ṣé o máa ń pa owó pamọ́? Ṣé o máa ń pa owó pamọ́ ni ó wà ní òkè nbíbà. Ṣùgbọ́n ṣé o máa ń fi owó pamọ́ ni ó yẹ kó jẹ́, bẹ́ẹ̀ni mo máa ń fi owó pamọ́. Ṣé o máa ń fi owó pamọ́? Bẹ́ẹ̀ni mo máa ń fi owó pamọ́ nítorí ohun tí ó tọ̀nà ni láti ní ìwúlò fún mi ní ọjọ́ iwájú láti lè rí ìlò. So mo máa ń fi owó pamọ́